Ṣé o máa ń fi aṣọ ìbora ìbọ ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, aṣọ ìbora ó dára púpọ̀ láti máa fi bora tí èèyàn bá sùn torí àwọn nǹkan mìíràn bí i ẹ̀fọn, kòkòrò kẹinkẹin kó má ba à ga.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó fẹ̀, ó gba ìwé, ó gba pẹ́nsù, ó gba bírò, ó gba ẹ̀rọ kọ̀m̀pútà torí wípé àwọn ǹkan tí mò fí ń ṣiṣẹ́ oun ná ni ó sì ń dání.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo lè ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ tàbí wákàtí méje, tí mo bá ti ṣiṣẹ́ tán, mo ní láti sinmi torí wípé ara ń fẹ́ sinmi. Iṣẹ́ kò dára púpọ̀ lára.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, torí pé ago ọwọ́ ó yára láti wọ̀. Igba mìíràn o le mó sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ní ọwọ́ yẹn. Ago ọwọ́ ni eeyan máa wọ̀ torí pé ó wà ní ara eeyan.

Àwọn app wo ni o máa ń lò jù? App tí mo máa ń lò jù ni TikTok, WhatsApp, Facebook àti Chrome. App tí a le ti bèèrè ọ̀rọ̀ tí kò bá yé níyàn.

Bawo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí dájú pé ọjà mi dára láti ibi tí mo bá ti ń ṣe ọjà náà pé ìmọ́tótó o wà ní ibi ọjà mi.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo lè máa wo TikTok mi, àbí kí ń máa wo Facebook mi, tàbí kí ń máa gbọ́ orin torí pé orin gan-an ó máa ń mọ ara èèyàn dá, kò ní jẹ́ kí eyan wà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán torí wípé tí èèyàn bá ti ṣiṣẹ́ láti àárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán, èèyàn gbọdọ̀ sùn díẹ̀ láti fi rílásì bíréènì èèyàn, ọpọlọ ènìyàn láti ṣẹ́

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi rí náà kedere. Mo rí náà dáradára. Mo rí náà rí ìwé. Mo rí náà rí kéwú. Mo rí náà rí bíbélì. So ojú mi o dára, ó ṣe yegeyege.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi, torí wípé tí mo bá ti rí bed ibùsùn mi, inú mi máa ń dùn púpọ̀púpọ̀.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ láti àárọ̀ títí di bí ọwọ́ ìrọ̀lẹ́ torí pé ó máa ń ṣe kedere. Tí nǹkan bá bọ́lẹ̀, ìyàn máa rína láti mu.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Mo gbọdọ̀ fọ eyín mi lẹ́ẹ̀mejì lójúmọ́. Màá fọ eyín mi ní òwúrọ̀, màá sì tún fọ eyín mi ní àṣálẹ́ torí pé ó dára púpọ̀ láti máa ṣe ìmọ́tótó eyín.

Ṣe o máa n kọ ńǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹẹni torí wípé Íńtánẹ́ẹ̀tì, ńǹkan to bá rù yàn lójú, èèyàn máa kọ ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì sì máa ń sálaye fún èèyàn yegeyege, ó dára púpọ̀

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú abẹ́ tí à ń pè ní blade torí wípé èékánná dára púpọ̀ láti mọ́ tọ́jú, láti má jẹ àwọn ìdọ̀tí pẹ̀lú oúnjẹ. Eeyan gbọdọ̀ gé èékánná ní ọ̀sọ̀ọ̀sẹ̀

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun tí mi ò tí ì ti ràn rá ra. Mo gbé pamọ́ sí ìsàlẹ̀ kọ́bọ́ọ̀dù mi láti mọ́ lè dọ̀tí torí wípé mi ò tún wá ní ìwọ̀ wà ní ìsàlẹ̀ kọ́bọ́ọ̀dù.

Ṣé waifi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, waifi mi ó yára púpọ̀ torí wípé nẹ́tíwọkì orí fóònù mi ó dára púpọ̀ ó sì yára. Tí nẹ́tíwọkì ò bá ti yára, waifi náà ò le yára láíláí. So óò nígbà yẹn waifai mi ó yára.